Ọjọ́ mélòó ni o ní fún ìsinmi ọdọọdún? Nínú ọdún kan, eh, iṣẹ́ olùkọ́ lè mi ṣe gẹ́gẹ́ bí olùkọ́ ilé ìwé girama, eh, ní ọdún kan, iye ọjọ́ tí mo ní láti sinmi ó jẹ́ oríṣiríṣi ní ọdún.

Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, èmi máa ń kọ lẹ́tà lọ́pọ̀lọpọ̀ fún àwọn ènìyàn. Iṣẹ́ olùkọ́ lè mi ṣe. Èdè Gẹ̀ẹ́sì sì ni ìṣe tí èmi ń kọ àwọn ọmọ. Nítorí náà, ó jẹ́ ohun tó jẹ́ kí wọ́n kọ lẹ́tà lọ́pọ̀lọpọ̀

Irú ẹ̀bùn wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn? Ẹ̀bùn tí mo fẹ́ràn láti máa fún àwọn ènìyàn jẹ́ oríṣiríṣi. Irú ẹ̀bùn tí èmi á fún ènìyàn, ó jálori irú ènìyàn tí ènìyàn jẹ́, irú nǹkan tí ènìyàn nílò àti ìwúlò ẹ̀bùn yẹn fún ènìyèn. Mi ò kí ń dèdé fún ẹ̀lẹ́bùn.

Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí òsì? Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, ọwọ́ ọ̀tún mi màá ń lò láti fi jẹun, láti fi kọwé, láti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Mi ì lò ọ lọ́wọ́, mi jẹ́ ọ lọ́wọ́ òsì.